E bẹrẹ pé ìrọ̀rí mélòó ni mo máa ń lo? Ìrọ̀rí mélòó ni mo máa ń lo? Mi kì í, mi kì í ṣe obìnrin, mo ti sọ bí ẹmẹta bí ẹméjì sẹ́yìn. Mi kì í ṣe obìnrin, ìrọ̀rí, mi kì í wọ ìrọ̀rí sórí. Ǹnkan tó jọ ìrọ̀rí ni fìlà. Mo máa ń wọ fìlà bọ̀ ko ki n ṣe ní gbogbo ìgbà. Mo máa ń wọ fìlà bíi face cap, ehe! Tí àwọn obìnrin máa ń pè ní face cap, mo sì kí ń wọ ìrọ̀rí.

O beere pé ẹ̀fọ́ wo ni mo máa ń jẹ ju, ní mo fẹ́ràn jẹ ju. Tí bá wà honest pẹ̀lú yin, mi kì n jẹ ẹ̀fọ́ rárá. Mi kì í jẹ ẹ̀fọ́, mi kì í jẹ ẹ̀fọ́ rárá. Mi like ẹ̀fọ́. Mo máa ń jẹ ẹgúúsí but ẹ̀fọ́ a, gùn gùn gùn gùn mọ mi lára. So mi kì í jẹ ẹ̀fọ́.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro iṣẹ́? Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro iṣẹ́? Bí mo ṣe, ìtumọ̀ nǹkan tẹ sọ, bí mo ṣe, bó ṣe yẹ mí ìtumọ̀ nǹkan tẹ ìsọ. Ó yẹ mí wípé kí èèyàn máa sọ̀rọ̀ sí mi ní ibi iṣẹ́. Ìtumọ̀ yẹn, ìtumọ̀ ìbéèrè yín sí mi ni yẹn. So, ìdáhùn mi ni wípé mi ní àwọn ìṣòro ni iṣẹ́ because nítorí pé èmi nìkan ni mo wà níbi iṣẹ́. So, mi ò lè wá lè sọ pé, mi ò lè máa wá máa sọ pé nǹkan tí mi ti ṣe mi ò fẹ́ parọ́. Ìdí nìyẹn tí mi ò fẹ́ parọ́. But ìdí nìyẹn tí mo fẹ́, mi ò lè lọ far lórí question lórí ìbéèrè yín.

Báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà? Ọlọ́run máa jẹ́ pé màá máa ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà, but bí ẹ̀yin ṣe mi ni wípé báwo ni mo ṣe máa ń múra tí a bá fẹ́ lọ fún àwọn oníbàárà ni nǹkan. Bé ẹ̀m, ìdáhùn mi ni wípé mi kì í ṣe, mi kì í ṣe ìpàdé, Ọlọ́run o tiẹ̀ ní jẹ́, mi kì í ṣe ìpàdé àwọn pẹ̀lú àwọn people, but mo máa ń fún wọn nígbà tí mo ti rí wọn. A kì í ṣe wí ewo ni ìpàdé nítorí pé kíni ewo ni ìpàdé, a kì í ṣe àwọn ọ̀rọ̀, ìbéèrè God's but eléyìí tí ń bí mi nínú, ẹ jádá nu.

Ṣé o ti dúró lílọ, lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, nítorí pé mo ti sọ kìní times without number pé mi mọ nǹkan tó ń jẹ́ ayárabíàṣá, mo ti tìí béèrè lọ́wọ́ àwọn òbí mi náà, wọ́n ò mọ̀. So, ìru ìbéèrè wo lè ń béèrè lọ́wọ́ mi? Ah! But máa dáhùn bí ẹ ṣe fẹ́ kí n dáhùn. Màá sọ pé mi mọ̀, mi ti dúró lílọ, lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, mi ti, mi ti dúró lílò, mi ti dúró lílò.

Nígbà wo ni mo kẹyin kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ mo ṣì ṣe lọ́sàn-án yìí? Bẹ́ẹ̀ni, mo ṣì ṣe lọ́sàn-án, mo sì ṣe ní ọ̀sán yìí. Bẹ́ẹ̀ni, nítorí pé ibi iṣẹ́ mi mo gbọdọ̀ máa kó àwọn kíní ẹ̀, so mo ṣe lọ́sàn-án yìí.

Kí ni ó máa ń fún wọn ní, kí ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Kí ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Umm, jẹ́ kí n sọ pé iná. Màá sọ pé iná ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Umm, ó dá pé iná àti-- ó dá pé iná náà ni nítorí pé iná máa ń bá iṣẹ́ wa jẹ́ gidi. Ìkan tí iná bá wà, ó máa ń jẹ́ kí iṣẹ́ wa smooth. Tí iná bá ti-- bá dẹ̀ ti lọ máa ń jẹ́ kí ó máa ń fa wàhálà níbi iṣẹ́ mi.

Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Báwo ni mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Mo máa ń try best mi láti máa, láti máa, máa, máa kọ́kọ́ pin gbogbo wọn sí criteria tí wọ́n, wọ́n jẹ́ bí eléyi tó wà tó, tó ṣe koko sí eléyi tí kò ṣe, tí kò yẹ kí í ṣe. Nígbà yẹn so máa, máa try láti máa ṣètò gbogbo wọn fún ìgbà tí mo bá fẹ́ ṣe.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rù tó le, tó lérò fún ìlera? Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Níbí báyìí a máa ń jẹun bí a kì í ṣe àwọn olówó, a dẹ̀ kì í ṣe àwọn talakà. So e ma understand mi, mi ní sọ̀rọ̀ far.

Báwo ni mo ṣe máa ń gbà owó àwọn ènìyàn? Báwo ni mo ṣe máa ń gbà owó àwọn ènìyàn? O depends kíni tí máa, tí máa fẹ́ sọ òótọ́, o depends nínú orí mi tí máa fẹ́ kíyàn, tí máa fẹ́ gbà owó àwọn ènìyàn, o depends lórí gender ènì yen. Like o really depends, o lè jẹ́ obìnrin, o lè jẹ́ ọkùnrin. The way tí a máa fi ṣe fún ọkùnrin bí brother wà bí ọkùnrin, ẹ mọ̀ pé àwa ajowa àpapọ̀ ọkùnrin, ó máa, ó máa yàtọ̀ bí at, mo ṣe máa fẹ́, mo ṣe máa, máa ṣe fún obìnrin. So.

Nígbà wo ni mo máa ra ẹ̀rọ, e e e ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ní, o dàgbi éketa lè ti bèrè ìbéèrè ìbéèrè yìí, ayárabíàṣá. Mo máa sọ pé, mo máa sọ fún ẹ nígbà, kí bá tí o bá béèrè ayárabíàṣá pé mi mọ itumo ẹ̀. Mo ti bèrè lọ́wọ́ àwọn tó ju mi lọ sọ pé àwọn náà mọ̀ ọ́n. So, mi mọ ibi tí wọ́n ti máa ń gbé àwọn Yorùbá yìí wá but ní Èkó, a mọ rara. Ẹ ṣé ẹ kọ̀rọ̀. So mi le dáhùn ìbéèrè yìí ní ìgbà yìí nítorí pé mi tíì ní irú ọgbọ́n yìí, irú ọgbọ́n yìí tí ń mú wa.

Kókó ẹ̀kọ́ wo mo fẹ́ràn jù nígbà awé? Kókó ẹ̀kọ́ wo mo fẹ́ràn jù? Kókó ẹ̀kọ́ ní tí, tí báa fẹ́ túmọ̀ ẹ̀ ní bí, bí a ṣe ń kọ ní bíbàì, kókó ẹ̀kọ́ subject, àbí subject, ní ọ̀dàìpé subject ni, so máa sọ pé mathematics. Wọ́n sọ pé èleyí tí a fi ń number, a fi ń times, a fi ń multiply, so máa sọ pé mathematics. Mo fẹ́ràn jù. Simple.

Bawò ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Hhm. Òn a normal -normally, mo máa ń try láti máa watch bí mo ṣe ń sọ̀rọ̀ but ó máa n le gan. Torí pé tí n kò bá tíń dùn mí, ó máa ń le láti tọ́jú sí fún ara mi só. Nípa agbàra Ọlọ́run ni mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́.

Kí n tó sọ ìbéèrè yìí, irú ìbéèrè wèrè wo lè ń bèrè báyìí? Ẹ má binu pé mò ń fi ọ̀ro, but irú ìbéèrè boṣiwèrè wo le lèyii. Se mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mo ti rí question, tẹ́lẹ̀ mo ti rí question tó jọ mọ́ eléyii, but kí se eleyii. But iru ìbéèrè wèrè wo leleyii Se mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn-- ṣé ìwọ máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ejo ẹ má bínú nítorí pé, ah, omo, ara kan semi bákan. But màá kọ dáhùn ìbéèrè yìí. Rára. Olohin o tí e ni jẹ, mo lè fún ọ l'ounje o, but kín má, Olohun ò tí è ni jẹ́ kí n rí irú ìṣẹ̀lẹ̀ yẹn láyé. Amin.

Báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mi ò mọ ibi máa ṣe dáhùn ìbéèrè yìí nítorí pé kó tẹ̀ sí ìdíbò mi. Mọ o bi mo ṣe, bí mo ṣe máa dáhùn ìbéèrè yìí. Mi ò mọ ibi, máa so street, mi ò mọ ibi, bí mo ṣe máa dáhùn àwọn ọ̀rọ̀ yìí.